Tí iṣẹ́ bá gbọ̀, mi ò kí ń parí, pàrọ̀ okàn. Mo máa kókó parí iṣẹ́ kan kí n tó bọ́ sí ẹ̀ mi. Tí iṣẹ́ bá pọ̀, tí mo bá ti dáwọ́ lé iṣẹ́ kan, mi ò kí ń pàrọ̀ okàn. Àyàfi tí mo bá parí iṣẹ́ ọ̀un, maa ṣẹ́ wá padà sí iṣẹ́ mi. Tí m bá ṣiṣẹ́ lọ́wọ́, tí iṣẹ́ bá pọ̀, mi ò kí ń pàrọ̀ okàn. Màá parí iṣẹ́ kan kí n tó bọ́ sí iṣẹ́ mi.